Eba oúnjẹ òkèlè ni ti an jẹ pẹ̀lú ọbẹ̀, gaari. A kọ́ le wa gàárì pẹ̀lú omi àti ẹ̀pà àbí mọ́ímọ́í. So gàárì yẹn wọ́n máa ń dín ni. Láti ẹ̀gẹ́ ni wọ́n ti ń ṣe gàárì. Abúlé, àwọn abúlé abuké ni won tin din gaari tọ́n bá ti dín gàárì tań won a gbe wa sí ọjà, wọ́n á ta. Àwọn èrò ń ra gàárì. So táa bá ti ra gàárì yẹn, nǹkan méjì la fi ń ṣe. Is either ká mú, ká fi omi tùtù mú, ká fi ẹ̀pà àbí ẹja àbí mọ́ímọ́í àbí ẹ̀wà ká fi wa gàárì yẹn. Then, táa bá fẹ́ wa gàárì, tá bá fẹ́ fi tẹ̀bà, a máa gbomi léná. Tomi yen ba ti ho, a ma wa da gaari sínú e o ma wa di eba so ẹ̀bà yẹn, àwa ṣe ọbẹ̀ awa aa ti se ọbẹ̀ kalẹ̀. So àwa fi ọbẹ̀ la fi ń jẹ ẹ̀bà. So ìyàtọ̀ nínú gàárì àti ẹ̀bà nìyẹn. Gàárì ni wọ́n fi ń tẹ̀bà.